Mo lọ rí dókítà kẹ́yìn ní bií ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn nítorí pé mo lérò wípé o ṣééṣe kí n ní ààrùn sítọ̀sítọ̀. Sùgbón nígbà tí mo dé bẹ̀, a ṣe gbogbo àyẹ̀wò tí ó tọ́ àti tí ó yẹ, a sì ríi pé kì í ṣe ààrùn sítọ̀sítọ̀. Sùgbọ́n níṣe ni ó jẹ́ pé omi tí mò ń mu ní ìgbà náà ni ó ti pọ̀jù.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ní ìgbà tí a gba ìsinmi ní ilé ẹ̀kọ́ tí mo sì lọ lo ìsinmi ní abúlé ní abúlé wa ní ìlú Igbó Ọrà. Mo lo ọ̀sẹ̀ mẹ́ẹ̀dógún níbẹ̀ nítorí pé ọludé gbọ́ọrọ ni ọludé náà. Mo lọ sí abúlé, mo sì bá wọn ṣiṣẹ́ abúlé, mo sì ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí ó pọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijó jíjó nítorí wípé ijó jíjó jẹ́ ohun tí ó dàbí eré ìdárajá tí a lè máa ṣe láti fi mú kí àgọ́ ara wa kí ó máa ní ìṣípò padà ní oríṣiríṣi ọ̀nà. Ijó jíjó sì tún dára nítorí pé ó máa ń fúnni ní ayọ̀ ní ìgbàkígbà tí ènìyàn bá ń gbọ́ orin tí ó sì ń jó.

Ìdènà ọkọ̀ a máa wá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ìkan ni kí ọkọ̀ ènìyàn yọnu nígbàtí ènìyàn fẹ́ lò. Òmíràn ni bóyá tí ènìyàn bá ń lọ ní ojú òpópó tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ sì wà eléyi tí ó ń fa súnkẹrẹ fà kẹrẹ tí ó mú kí ènìyàn pẹ́ ní ojú ọ̀nà kí ó sì pẹ́ kí ó tó lè dé ibi tí ó ń lọ.

Ìpàdé pé oríṣìíríṣì, ṣùgbọ́n tí a bá ń sọ nípa ti ìpàdé ilé ìjọsìn, wọ́n máa ń ní ìpàdé ní ẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní ilé ìjọsìn mi. Elé kinini ni ọjọ́ ìsinmi, elé kejì ni ní ọjọ́ ìṣẹ́gun, elé kẹta a sì máa jẹ́ ọjọ́ àìkú. Tí ọjọ́ ìsinmi a máa wáyé ní àárọ̀ ọjọ́ ìsinmi láàrín aago mẹ́jọ sí aago mọ́kànlá, tí ọjọ́ ìṣẹ́gun a máa wáyé ní ọ̀sán láàrín aago máàrún sí aago méje ìrọ̀lẹ́, tí ọjọ́ àìkú a sì máa wáyé ní ọ̀sán pàápàá láàrín aago máàrún sí aago méje ìrọ̀lẹ́.

Ìgbádùn dára lọ́pọ̀lọpọ̀ fún ọmọ ènìyàn. Ìgbádùn mi a sì máa wáyé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ìkan nínú rẹ̀ ni tí ọkàn mi bá balẹ̀, tí ohun gbogbo tí mò ń ṣe tí ó ń yọrí sí rere, tí mo ní owó lọ́wọ́, tí mo rí oúnjẹ gidi jẹ, tí mo sùn ní àsìkò, tí àwọn ènìyàn tí ó sì wà ní àyíká mi, àwọn ẹbí mi, àwọn ará mi tí gbogbo wọn wà ní àlàáfíà. Wọ́n máa ń fún mi ní ìgbádùn lọ́pọ̀lọpọ̀.

Gẹ́gẹ́ bí oun tí mo rí nínú ìbéèrè yìí, ó sọ wípé àkókò mélòó ni ó máa ń lọ sùn. Ṣùgbọ́n oun tí mo lérò wípé ó yẹ kí ó jẹ́ ni aago mélòó ni ó máa ń lọ sùn. Tí a bá sì ń bèrè ípé aago mélòó ni mo máa ń lọ sùn, kí a máa puró kí a maá ṣe eké, mo máa ń pẹ́ gidigidi kí n tó lọ sùn. Bí i aago mẹ́wàá tàbí aago mọ́kànlá sí aago méjìlá alẹ́ ni ọgbà mííràn ni mo máa ń tó lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Tí a bá fẹ́ wẹ̀, a nílò omi, kànrìnkàn àti ọṣẹ. A ó mu bú ọṣẹ sínú kànrìnkàn, a ó sì bu omi sára. A ó máa fi kànkàn àti ọṣẹ náà bu ara láti fọ gbogbo ìdọ̀tí ara wa kúrò. Tí a bá sì fọ ìdọ̀tí ara wa kúrò tán, a ó bu omi láti fọ gbogbo ọṣẹ tí ó kúnkún ní ara wa pátápátá, tí ara wa yóò sì mọ́ tónítóní.

Ibeere yìí sọ wípé wákàtí mélòó ni ó máa ń wọ ojú ibojú lọ́jọ́ ojúmọ́. Ṣùgbọ́n, n ò fẹ́ láti beẹ̀rẹ̀ wípé kín ni ìbòjú yìí gan gan gan. Ibojú tí a kọ́ níbí yìí kò yé mi rárá. Nítorí pé ìbòjú rere mí ní ohun tí a kọ́ níbí yìí. Kò sí àmì lórí i àti ọ, èyí tí ó pé jẹ́ kí ó yé mi pé rere ni àmì tí ó wà níbẹ̀. Àmì mí si wà lórí o, èyí tí ó pè ní ìbòjú. Nítorí ìdí èyí, n ò fẹ́ láti mọ̀ wípé kín ni ìbòjú gan gan tí à ń sọ nípa rẹ̀.

Oríṣìíríṣìí ẹ̀bùn ni ó wà. Mo lè fún ènìyàn ní owó, mo lè fún ènìyàn ní aṣọ, mo lè fún ènìyàn ní ìwé, pàápàá irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa ní í ṣe pẹ̀lú ohun tí ènìyàn nílò gangan. Nítorí pé mo fẹ́ràn láti máa fún ènìyàn ní ohun tí yóò wúlò fún un fún ìgbà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀ọ̀rùn, nítorí pé àkókò tí a wà yìí ó jẹ́ àkókò tí ẹ̀rù ń múra láti máa bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nítorí ìdí èyí, mo ní láti ra gíláàsì ọ̀ọ̀rùn, nítorí pé ọ̀ọ̀rùn a máa rùn gidigidi lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí.

Omi tí mo máa ń mu lójoójúmọ́ a máa tó òsùwọ̀n ibomi ìgbàlódé bí i mẹ́rin tàbí mẹ́fà ní ìgbà mìíràn. Mo máa ń mu òsùwọ̀n omi ìgbàlódé mẹ́rin ní ọjọ́ tí ojú ọjọ́ bá dára tí kò sí òòrùn rárá. Ṣùgbọ́n ní ọjọ́ tí òòrùn bá wà dáradára, mo máa mu tó òsùwọ̀n omi ìgbàlódé mẹ́fà.

Bẹ́ẹ̀ ni, mo ti gun ọkọ̀ ojú-omi rí. Nígbà tí mo wà ní kékeré, mo lọ ìsinmi lọ sí ọ̀dọ̀ bàbá bàbá mi ní abúlé wa, mo sì tẹ̀lé wọn lọ pẹja ní odò. Nibẹ̀ ni mo ti gun ọkọ̀ ojú omi, nítorí pé a wà nínú ọkọ̀ ojú omi, a sì ń gbẹ̀wọ̀ láti pẹja nínú omi náà.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Nígbà tí mo parí ilé ẹ̀kọ́ girama tí mo sì ń dúró de èsì ìdánwò mi, mo lọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n ń ṣe ojú òpópó ọkọ̀ ojú irin. Wọ́n sì fi ọkọ̀ ojú irin kó wa láti ilé ìgbàṣẹ́ wọn lọ sí ibi ojú òpópó tí a ó ti máa ṣiṣẹ́ ní ìgbà náà.

Rárá o, mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ó tẹ́ mi lọ́rùn kí oníkálukú ní oúnjẹ tirẹ̀ nínú abọ́ ìjẹun tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ juípé kí a máa bu oúnjẹ titi èmi àti ẹnikẹ́ni papọ̀ lọ, nítorí pé mo fẹ́ràn láti máa dáni àkóso lórí oúnjẹ mi.

Àkórí ọ̀rọ̀ tàbí ìbéèrè yìí kò yemi rárá, nítorí pé ohun tí mo rí níbí òhun ni "ṣé o fẹ́ràn rin óké?" gbólóhùn méjì tí ó gbẹ̀yìn yi, rin àti óké. Ó ní àmì mí lórí rin àti mímí lórí óké. Eléeyi tò jẹ́ kí n pè é ní rin, óké. Èyí kò fi yemi rárá nítorí pé kò sí ọ̀rọ̀ Yorùbá kankan tí a lè túmọ̀ sí ohun tí à ń sọ nípa rẹ̀ ní ibí yìí.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oníbàárà àtijọ́ a máa gbìyànjú láti rẹ́ni jẹ nígbà tí wọ́n bá rí i pé a ti mú ni ní oníbàárà dáadáa, àṣìṣe ti máa wá láti rajà lọ́wọ́ wọn ní lẹ́mọ́lẹ́mọ́. Nítorí èdè yìí, mo fẹ́ràn láti máa pe oníbàárà tuntun lẹ́ẹ̀kọ̀kan láti ṣe ìwádìí nípa iye tí wọ́n sì ń ta àwọn ọjà náà.

Oníṣẹ́ ọwọ́ aládani ni mí. Nítorí ìdí èyí, kò sí ọjọ́ kan tí ó dára jù tí mo fẹ́ràn jù tàbí ọjọ́ kan tí n ò fẹ́ràn nínú ọ̀sẹ̀. Gbogbo ọjọ́ ọ̀kan náà ni. Ṣùgbọ́n ọjọ́ kọ́jọ́ tí ọjà bá ṣe dáradára, tí mo pa owó tí ó dára, tí mo rí oníbàárà tí ó dára, inú mi a máa a dùn. Irú ọjọ́ bẹ́ẹ̀ a sì máa jẹ́ ọjọ́ rere lọ́dọ̀ t-

Ìsinmi ọdọọdún kẹ̀ẹ́, èmi kì í lọ fún ìsinmi ọdọọdún nítorí pé oníṣẹ́ ọwọ́ aládàáni ni mí. Bí mo bá lọ fún ìsinmi, a jẹ́ pé mo ti pa owó tí ó pọ̀ tí ó tó mi láti lòó ná ní ìsinmi, kí n sì tún ní èyí tí yóò tó mi láti gbọ́ gbọ́ bùkátà tí mo ní láti gbọ́.

Rárá o, mi ò ní àwòrán lára rárá. Onígbàgbọ́ òdodo ni mí, ẹni tí a bí nílé rẹ tí a sì tó nílé rẹ ní pàápàá. Nítorí ìdí èyí kò bójúmu fún mi, mi ò rí gẹ́ bí ohun tí ó bójúmu tàbí ohun tí ó súnmọ́ láti máa ya àwòrán sára. Nítorí pé àṣà òkè òkun òun ni éléyì jẹ́.

Ọ̀kan lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni ẹ̀kọ́ ìṣirò àti ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà. Nítorí pé eléèyì yóò ràn mí lọ́wọ́ láti lè mú iṣẹ́ mi tẹ̀síwájú síi láti lè mú iṣẹ́ mi lọ sí ìpele tí ó kàn nínú ìgbéga rẹ̀.

Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, wọn máa ń ní ìwà rere ní ẹ̀ṣọ́ ọmọ ènìyàn. Nítorí ìdí èyí, ìwà rere ni ohun ọ̀ṣọ́ alákọ̀ọ́kọ́ tí mo máa ń wọ̀ nígbà gbogbo. Yàtọ̀ sí èyí, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ bí ààgò ọwọ́, gbẹ̀dẹ ọrùn, bàtà tí ó dára ní ìgbà gbogbo.

Ènìyàn lọ́wọ́ pín sí ọ̀nà oríṣìíríṣìí. A lè rán ni lọ́wọ́ nípa fífún ni lọ́wọ́, a lè rán ni lọ́wọ́ nípa fífún ni láṣọ, a lè rán ni lọ́wọ́ nípa kíkọ́ ni ní ẹ̀kọ́ pàápàá, bẹ́ẹ̀ ni a lè rán ni lọ́wọ́ nípa fífún ni ní ìmọ̀ tàbí nípa bíbá ni wá iṣẹ́ tí ó dára. Nítorí ìdí èyí, gbogbo ọ̀nà kọ́nà tí ó bá wà láti ran ni lọ́wọ́, òhun ni mo máa ń gbà láti fi ran ènìyàn lọ́wọ́.

Ìbéèrè tàbí àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ǹjẹ́ èyí kò yemi rárá o, nítorí ìdí èyí, ń ò fẹ́ láti béèrè wípé ṣé gba ọwọ́ àwọn ènìyàn nípa wípé kí a bọ́ ni lọ́ wo, kí a fi owo lú wọ́ ni à ń sọ nípa rẹ̀ ni? Tàbí kí a gba ǹkan ní ọwọ́ àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ ẹ lá eyi yé mi dáradára.

Ẹkún sísun pé oríṣìíríṣìí. A ní ọ̀kan tí wọ́n ń pè ní ẹkún ayọ̀ èyí tí ó jẹ́ pé tí inú èèyàn bá dùn jù, ó ṣeéṣe kó sunkún. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun ìbànújẹ́ òun ni ó máa ń mú kí ènìyàn sunkún. Nítorí ìdí èyí, èmi kò tíì ní ìdí tàbí ọ̀ràn láti sunkún fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn nítorí pé Ọlọ́run máa jẹ ká rọ́rn ẹkún o àmín.

Ní ìgbà kan rí tí mo ṣi ń ṣe àgbẹ̀ ẹlẹ́ja sínsìn, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá ń rọ̀, mo máa ń bọ́ síta láti lọ ṣe àtúnṣe odò ẹja mi ni. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá rọ̀, tí ènìyàn kan kò bá sí nítòsí láti ṣe àmójútó àti àtúnṣe odò ẹja náà, ó ṣe é ṣe kí àgbàrá yáwọ́ inú odò náà kí ó sì kó àwọn ẹja mi lọ.

Bẹ́ẹ̀ni, mo máa n ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ayé ti lu jára dé bí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ayé ti ẹ ti lu jára dé bí wípé kò sí ohun tí ẹ fẹ́ rà lórí Íńtánẹ́ẹ̀tì pàta tí ẹ ò lè rí. Nítorí ìdí èyí, èmi náà a máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan nínú ìdáhùn mi lẹ́ẹ̀kan, ayé tún yára tóbẹ́ẹ̀ gẹ́, dé bí wípé kò sí ohun kan tí ènìyàn fẹ́ mọ̀ tàbí tí ènìyàn fẹ́ ṣe tí kò lè rí tàbí kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì ní ayé òde òní. Nítorí ìdí èyí, bẹ́ẹ̀ ni o, èmi náà máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Lọ́jọ́júmọ́ pàápàá ni mo máa ń ṣeré káàkiri lórí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ ohun tuntun àti láti mọ ohun tuntun.

Gẹ́gẹ́ bí àkòrí tàbí ìbéèrè yìí, wọ́n ní ibo ni o máa ń ra ǹkan? Mo máa ń ra ǹkan ní ibikíbi tí ohun tí mo nílò bá wà láti rà. Nígbà mí lórí Íńtánẹ́ẹ̀tì, nígbà mí ní ilé ìtajà, nígbà mí ní agbègbè mi níbí kíbi tí wọ́n bá ti ń tà á tàbí nígbà mí pàápàá ó lè jẹ́ lórí ìkiri tí mo bá rí ẹ́ni tó ń kiri.

Gẹ́gẹ́ bí àkọ́rí tàbí ìbéèrè yìí, ó ní, "Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfuurufú?" Mo ò fẹ́ láti sọ wípé ìbéèrè yìí kò sárajọ dáradára rárá. A ní láti tún ìbéèrẹ́ yìí kọ. Ṣé ohun tí à ń gbìyànjú láti sọ ní pé, "Ṣé mo fẹ́ràn láti máa jókòó nítòsí fèrèsé nínú ọkọ̀ òfuurufú ni?" Tàbí báwo?

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a lè gbà láti dáàbò bo ààyè ìkọ̀kọ̀ ẹni lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí tí ó ṣe kókó jù níbẹ̀ ni kí a ríi wípé ọ̀rọ̀ ìgbaniwọlé wa, èyí tí ṣe páswọ́ọ̀dù wa kò jẹ́ mímọ̀ fún ẹnikẹ́ni tí ó jẹ́ ará ìta lórí Íńtánẹ́ẹ̀tì náà, nítorí pé tí ẹnikẹ́ni bá ti mọ eleyìí, wọ́n lè wọlé sínú ààyè ìkọ̀kọ̀ wa, wọ́n ò ṣe ohunkóhun tí ó bá wù wọ́n níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá ṣùgbọ́n ní ìgbà kan rí ni o. Nísìnyí báyìí, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan nítorí pé mo ti kó kúrò ní agbègbè tí mò ń gbé ní ìgbà náà tí mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Agbègbè tí mo sì wà ní ìsìnyí kò sí ilé ìdárayá kankan ní ìtòòsí tí mo lè forúkọsílẹ̀ sí.

Àwọn ọ̀rẹ́ mi òtítọ́, àwọn ọ̀rẹ́ mi àná. Ní ìgbà tí mo wà ní kékeré, ọjọojúmọ́ ni èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń ríra. Ṣùgbọ́n ní ìsìn yìí tí gbogbo wa ti dàgbà, oní kaluku ti lọ káàkiri ní ìgbìyànjú láti rí i pé àwa àti àwọn ẹbí wa ní ìgbé ayé tí ó dára. Nítorí ìdí èyí, a kì í sábà ríra déédé mọ́.